Mo fẹ́ràn láti máa rin ìrìn àjò lọ ti sí ibi iṣẹ́. Tí máa lọ sí ibi iṣẹ́ láàárọ̀, inú mi máa ń dùn nítorí pé mo mọ̀ wípé ohun mó tuti ń bẹ̀rẹ̀ láti lọ sí ibi iṣẹ́ tí máa dé ṣiṣẹ́ tán, ówo á wọlé. So gbogbo ìgbà tí wọ́n bá ti pè mí fún iṣẹ́, inú mi máa ń dùn láti ṣiṣẹ́

Ah! Mo máa ń lo data o. Ni ọ̀sẹ̀ kan, mo lè lo data oní ẹgbẹ̀rún márùn-ún. Ni ọ̀sẹ̀ kan, mo máa ń lo nẹ́tíwọ́ọ̀kì MTN, bami mo máa ń lo nẹ́tíwọ́ọ̀kì Glo láti fi ṣe data.

Mí màa pá àwọn fáìlì mi mọ́ o. Mo máa ń ṣètọ́jú àwọn fáìlì mi níbi iṣẹ́ àtàwọn fáìlì tí mo kó sínú ilé. Gbogbo èyí ni mo máa ń ṣètọ́jú ẹ̀ ní leyo ọ̀kọ̀ọ̀kan torí mi fẹ́ kí fáìlì kankan kó sọnù. Ìgbà àwọn fáìlì yẹn ló jẹ́ ǹkan pàtàkì sí mi àti sí ilé iṣẹ́ mi.

Rárá o, mi ò kí ń wọ ìborùn. Kristẹ́nì ni mí, mi ò ṣe àwọn Mùsùlùmí. Àwọn Mùsùlùmí ni wọ́n máa ń lo ìborùn. Ṣùgbọ́n tí mo bá ń lọ sí ilé ìjọsìn, mo máa ń lo fìlà láti fi bo orí mi.

Mo fẹ́ràn ẹgbẹ́ eré onídárayá èyí tí à ń pè ní eré ìtàgé torí gbogbo ìgbà tí mo bá ń wò ó máa ń mú inú mi dùn ó sì máa ń jẹ́ kí n sinmi dáradára láìsí pé mo ronú.

Mo fẹ́ràn láti máa rìn ṣùgbọ́n àwọn nǹkan bí i àtẹ̀gùn, ó jẹ́ nǹkan tí ó dára téyàn bá torí àtẹ̀gùn kan bọ́ sí àtẹ̀gùn kan. Ṣùgbọ́n ìrìn rínrin ò dára torí ó máa ń fúnni ní okun.

Ẹ̀rọ ìdákẹ́jẹ́ mi ò kí ń lò, but mo máa ń lo ẹ̀rọ amóhùnmáwòrán, ẹ̀rọ olùbùfù, ẹ̀rọ abánisọ̀rọ̀. Mo máa ń lo gbogbo àwọn ẹ̀rọ yìí, ṣùgbọ́n ẹ̀rọ tí ìdákẹ́ jẹ́ mi ò mọ ǹkan tó ń jẹ bẹ́ẹ̀.

Irọrí ẹyọ kan ni mo máa ń lò tí mo bá fẹ́ sùn. Ẹyọ kan ni mo máa ń lò tí bá fẹ́ sùn. Ṣùgbọ́n nígbà mìíràn tí mi ò bá sùn bóyá mo wà lórí ibusun, mo ń sín mi. Mo lè lo méjì. Máa gbé orí sí kan, màá gbé kan sí iwájú àyà mi.

Mo máa yanju àwọn ìṣòro èrò ayárábi àjẹre tí ó bá ní ìdádúró. Màá mu lọ fún àwọn tí wọ́n mọ̀ tún ṣe, wọ́n á bá mi tún ṣe. Ṣùgbọ́n tó bá jẹ́ ohun tí mo lè ṣe fún ara mi, màá dáṣe, mi ò ní mu lọ fún àwọn tó ń tún ṣe.

Mo máa ṣètọ́jú ara mi lọ́pọ̀lọpọ̀, màá tọ́jú ara mi, màá tọ́jú ara mi, màá tọ́jú irun mi, màá tọ́jú ojú mi, àwọn aṣọ tí mo fẹ́ wọ̀, màá ti tọ́jú gbogbo ẹ sílẹ̀, àwọn oúnjẹ tí mo fẹ jẹ, màá rí pé oúnjẹ tí ó dára tó ṣe ara lóore ni gbogbo nǹkan tí mo máa ń jẹ.

Ah, òun ò mọ̀ wẹ̀ ni mí, mo mọ, mo mọ̀ wẹ̀ dáadáa. Kódà níbi iṣẹ́ mi, ẹja ni wọ́n máa ń pè mi torí pé mo mọ̀ wẹ̀ kù sí odò tí mo ti lè wẹ̀. Mo ń wẹ̀ fún ìjọba, mo ń wẹ̀ fún ilé iṣẹ́ mi, mo sì ń kọ́ àwọn ènìyàn ní oríṣìíríṣìí bí a ṣe ń wẹ̀.

Hmm oúnjẹ alẹ́. Nígbà mìíràn mo máa jóúnjẹ alẹ́ ní ago mẹ́fà tàbí ago méje ìrọ̀lẹ́, ago mẹ́fà sí ago méje ìrọ̀lẹ́. Ṣùgbọ́n tí ń bá wá pẹ́ dé láti ibi iṣẹ́, iye ago tí ń bá dáná tán ni máa tó jẹun.

Uhm, mo máa ń ṣíṣe mi ní òkùnkùndù. Mo máa ń ṣe iṣẹ́ mi bó ṣe yẹ kí n ṣe. Mí kì í ṣe iṣẹ́ kárí mi. Bo bá ṣe yẹ kí n ṣe iṣẹ́ mi, ilé-iṣẹ́ sì gbé iṣẹ́ wọn kalẹ̀ pé ka ṣe ni mo ṣe ń ṣe. Iléyi de ń jẹ́ kí ń máa tayọ ju àwọn alábàáṣiṣẹ́ mi tó kù lọ.

Ah, omi tí mo máa ń mu ní ojoojúmọ́, ó máa ń tó bí i lítà márùn-ún sí mẹ́fà, ṣùgbọ́n ó wá ní bí i weather ọjọ́ náà bá ṣe rí. Tobá jẹ́ weather tó gbóná, mo máa ń mu bí i lítà bí i mẹ́ẹ̀jọ lójoojúmọ́

Màá rántí nígbà mìíràn. Màá rántí ṣùgbọ́n nígbà mìíràn tí mi bàá rántí, mo lè bèèrè lọ́wọ́ àwọn tó ń wà ní ìtòsí ẹ̀gbẹ́ mi. Ṣùgbọ́n tí mi bàá rántí tí bá ronú máa tún rántí torí ìgbà mìíràn ó dára kí ènìyàn máa ronú kó tún rántí sí ǹkan.

Àwòrán yíyà, mí ò fi bẹ́ẹ̀ mọ̀ bí a ṣe ń ya àwòrán lọ títí, ṣùgbọ́n níwọ̀nba tí mo mọyà, mo máa ń yà, ṣùgbọ́n nígbà mìíràn, àbúrò mi ló máa ń bá mi ya àwòrán, tàbí ọmọ mi ló máa ń bá mi ya àwòrán.

Uhm, àlá búburú? Ah, ó ti pẹ́ tí mo ti lá àlá búburú. Mi kì í lá àlá búburú ní gbogbo ìgbà. Ẹ̀ẹ̀kọ̀kan ni mo máa ń lá àwọn àlá búburú. Tí bá dẹ̀ tí jí, màá gbàdúrà. Àwọn àlá yẹn, màá fi wọ́n bù. Gbé kí Ọlọ́run kó má jẹ́ kí ó ṣẹlẹ̀ sí mi.

Ah! Ààlà, mo fẹ́ràn ààlà láti máa lá. Ìgbàkúgbà tí mo bá lá ààlà, mo máa rántí àwọn ààlà mi. Mí fẹ́ràn láti máa máa rántí àwọn ààlà mi torí tí bá di tí mo bá rántí inú mi ò kí ń dùn. Máa farabalẹ̀ máa ronú sí títí tí màá fẹ́ rántí.

Ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo máa n tí ṣe iṣẹ́ ọ̀fẹ́, iṣẹ́ ọ̀fẹ́. Àwọn iṣẹ́ kan wà tó jẹ́ pé èèyàn ò ní fẹ́ gba owó, wà á ṣe tó bá ṣe wá ni, o ò ní dà tí gba owó. Àwọn ẹni fẹ́ iṣẹ́ ọ̀fẹ́ tí mo ti ṣe nígbà kan. Àwọn iṣẹ́ ọ̀fẹ́ kan wà bè yen tó yẹ kó san owó fún mi tán ó san owó, mo fi wọ́n lẹ̀

Mo mọ ba ṣé ń ṣe ẹ̀fọ́, ẹ̀fọ́ rírò. Ẹ̀gúsí máa ń ṣe ẹ̀gúsí dáadáa, bá ti ṣe ẹ̀gúsí, máa gún iyán sí i. Ẹ̀gúsí tó máa ń so nì o tó máa ń so kókó. Mo fẹ́ràn láti máa sè é dáadáa, màá wá fi jẹ iyán fẹ́lẹ́fẹ́lẹ́.

Ah! Ojú mi dára, ojú mi je ojú tí ó dára, ojú mi máa ń ríran dáadáa. Ọmọ ọdún mélòó ni mí, ojú mi máa ń ríran dáadáa. Mo máa ń fi ojú mi kàwé, máa ń ka Bible tó w-- èyí tó wẹ̀ àti èyí tí ó gbogbo àwọn nkan inú rẹ̀ tóbi, mó sì máa fi n kàwé. Ojú mi tó ń ríran dáadáa.

Haa mo máa ń kàwé o. Mo máa ń kàwé dáada. Mo fẹ́ràn láti máa ka ìwé nígbà tí mi ò bá ṣe nǹkan kan, bóyá tí n bá ń sinmi àbí mo wà níbi iṣẹ́ tí mi ṣe iṣẹ́ kankan, máa wá ìwé kan tí mo lè kà.

Ah! Mi ò mọ kẹ̀kẹ́ gùn o. Wọn kọ̀ mí bí a ṣe ń gun kẹ̀kẹ́. Mi ò mọ kẹ̀kẹ́ gùn. Sugbon ìgbà tí mo wá dàgbà, tí mo rí pé ó dára, àbó tiẹ wà wù mí bá àwọn èèyàn ṣe ń gun. Mo wá lo ra kẹ̀kẹ́ fún ọmọ mi kó un máa gùn kẹ̀kẹ́, kó má dàbí èmi tí mi ò mọ̀ gùn.

Yes, mo ti lọ sọ ọdẹ dáadáa. Ṣùgbọ́n ọdẹ tí mo máa ń ṣe, ọdẹ bí ka lọ sódò, ka lọ pe ẹja, ka lọ pa edé. Àwọn ọdẹ tí máa ń ṣe nìyẹn. Máa lọ sódò lọ pe ẹja, mi lọ so ọdẹ láti lọ pa ẹran nínú igbó.

Ah! O ti pẹ́ ooo, oti pẹ́ tí mo ti gun ọkọ̀ akẹ́rù. Ìgbà tí mi ò tíì ní ọkọ̀ tí mo máa ń gun, mo máa ń gun ọkọ̀ akẹ́rù. Mo gun, ìgbà tí mo kọ́kọ́ wá sí ìlú Èkó, ọkọ̀ akẹ́rù ni mo rò gun wá sí ìlú Èkó, mi ò mọ mọ́tò ayọ́kẹ́lẹ́.

Ẹ̀rọ ìgbésókè. N mo ti bá àwọn èèyàn sọ̀rọ̀ rí lórí ẹ̀rọ ìgbésókè. Mo báwọn sọ̀rọ̀ rí, ẹ̀rọ ìgbésókè but koún ṣe ní gbogbo ìgbà. At least, ẹkankàn bá wọn sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìgbésókè. Good.

Àwòrán, bí i, ṣé èèyàn máa ní àwòrán lára ni? Àwòrán máa ń wà nínú ilé tàbí inú ibi iṣẹ́. Ẹ̀eyàn lè ya àwòrán ara rẹ̀ kó gbé sínú ilé tàbí kí èèyàn ya àwòrán ara rẹ̀ kó gbé sí ilé iṣẹ́ rẹ̀